Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára. Mò ní etí tí ó dára, etí mi dè m gbọ́ ọ̀rọ̀ even láti ọ̀nà jíjìn. Mo máa ń gbọ́ tí ènìyàn bá sọ̀rọ̀, pé mo dè máa ń gbọ́ ọ̀rọ̀ kedere.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? A ò kí ń gba ìyìn. Ọlọ́run ló ní ìyìn, Ọlọ́run ló lọpẹ́. Olúwa ni kó yẹ ká fi ìyìn àti ọpẹ́ fún. Ṣùgbọ́n tí ènìyàn bá ṣe nǹkan tí ó bá dára nílé àbí ní àdúgbò, ó yẹ keeyan wọn fì'yìn fún. Ṣùgbọ́n Olúwa ló ní ìyìn àti ọpẹ́

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́. Mi ò kúndùn pé ènìyàn máa wọ ohun ọ̀ṣọ́. Àti pé mi ò láìkì òde àbí patí kí ènìyàn máa lọ sí patí ní gbogbo ìgbà àbí pé kí ènìyàn máa jáde all the time. So mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Hmm, àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún àbí àjọjẹ? Àjọdún pé kí ènìyàn jọkójọpọ̀ kó ṣe ǹkan tó dà. Àjọjẹ ni mo fẹ́ràn.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mẹ́fà ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ìgbà mí wákàtí mẹ́ta, ìgbà mí wákàtí mẹ́fà, but ní gbogbo ọjọ́, nígbà mí wákàtí mẹ́fà ni mo fi máa ń ṣiṣẹ́. Ẹ̀h ó dẹ̀ tu yàtọ̀, i mean like, ó tún ṣe bí iṣẹ́ bá ṣe wá nígbà mí.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ni èèyàn máa ń dojúkọ ní ibi iṣẹ́, bíi àwọn alábàáṣiṣẹ́ tí wọ́n ò kí n tètè máa ń ṣe iṣẹ́ wọn àbí àwọn alábàáṣiṣẹ́ tí wọ́n ò kí n tètè máa ń dé sí ibi iṣẹ́ àbí àwọn tó máa ń fi iṣẹ́ tí wọ́n di ẹlòmíìnì lọ́wọ́

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi a lè ṣe kí a má pàdé lọ́sẹ̀. Ọ̀sẹ̀ kan ò lè kọjá ká má pàdé. Because à gbé pọ̀ ni, à dé jo ṣiṣẹ́ pọ̀ ni, so kò sí ọ̀sẹ̀ kan, kí èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí a má pàdé.

Ṣé o ma ńkọ ǹkan lórí íńtánẹ́tì bẹ́ni, mo máa ńkọ ǹkan lórí íńtánẹ́tì. Mó dẹ̀ máa ń ka àwọn ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ àwọn, ẹ́, ìwé lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, mó dẹ̀ máa ń kọ àwọn ǹkan tí a máa ń lò fún, ẹ́, airdrop tí mo máa ń ṣe.

Ṣé o fẹ́ràn jíjó? Mi ò fẹ́ràn ká máa jó, mi ò ṣẹni, mi ò ṣe ẹni tó fi bẹ́ẹ̀ mọ̀ ọ́ jó, so mi ò fẹ́ràn kí a máa jó. Bọ tí mo bá rí ẹni tó ń jó, mo máa ń like wọn bọ mio fẹran kín máa jo.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ èdè àwọn India. Mo dẹ̀ tún fẹ́ kọ́ ẹ́ èdè French, ṣùgbọ́n èdè India yẹn ló wù mí jù láti kọ́. Ó máa ń dùn mọ̀ mí, mo dẹ̀ máa ń gbádùn bí wọ́n ṣe máa ń sọ èdè wọn yẹn, so mo fẹ́ láti kọ́.

Ṣé o mọ bí a tí ń ya àwòrán? Mi ò mọ̀ bí a tí ń ya àwòrán ṣùgbọ́n mo lè kọ́ bí a tí ń ya àwòrán. Cause, mo gbàgbọ́ pé kò sí ǹkan tí ènìyàn ò lè kọ́. A tí ya àwòrán, ó jẹ́ ǹkan tí ó wù mí láti ṣe ṣùgbọ́n mi ò mọ bí a tí ń ya àwòrán.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn kí òòrùn ran, then mo tún fẹ́ràn k' òjò máa rọ̀ lẹ́ẹ̀kọ̀kan. T' òjò bá ń rọ̀, mi ò kí fi bẹ́ẹ̀ gbádùn k' òjò máa rọ̀, ṣùgbọ́n t' òjò bá jẹ́ pé lẹ́ẹ̀kọ̀kan, mo fẹ́ràn kí òjò rọ̀ torí t' òjò bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ jù, ó máa ń di iṣẹ́ mi lọ́wọ́.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró àbí bó ṣe máa ń pẹ́ tó? Ẹ́n bátìrì fóònù mi ò fi bẹ́ẹ̀ má ń dúró pẹ́ jù torí gbogbo ìgbà ni mo máa ń tẹ fóònù mi, gbogbo ìgbà ni mo dẹ̀ máa ń wà lórí ẹ̀. Mo máa ń lò all the time. So bátìrì fóònù mi ò fi bẹ́ẹ̀ dúró pẹ́ bẹ́yẹn torí pé mo máa ń lò.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáradára? A! Mo mọ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sè. Kò sí irú oúnjẹ tó wà ní Nàìjíríà tí mi ò fi bẹ́ẹ̀ mọ̀ sè. Mo mọ ọbẹ̀ dúdú sè, mo mọ ẹ̀wà sè, mo mọ iṣu sè, mo mọ ewédú sè, mo dẹ̀ mọ ẹ̀fọ́ rírò sè. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ o sè.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti láàárín ẹ ìgbésí ayé? É, èeyan ò gbọ́dọ̀ fi bó ṣe ń ṣe iṣẹ́ àti ṣe ìgbésí ayé kó fi ṣe iṣẹ́. Iṣẹ́ ó yàtọ̀ sí ìgbésí ayé tí ènìyàn bá ń lò. Ènìyàn ò de gbọ́dọ̀ fi iṣẹ́ kó fi pa ìgbésí ayé lára, eeyan o gbọ́dọ̀ fi ìgbésí ayé rẹ̀ kó fi pa iṣẹ́ rẹ̀ lára. Ènìyàn gbọ́dọ̀ ní àsìkò tí ó máa ṣe ìgbádùn àti àsìkò tí ó bá ń ṣiṣẹ́. Tí àsìkò bati, iṣẹ́ bá ti wà, èeyan ò gbọ́dọ̀ fi ìgbádùn kí èeyan fi ba à or kí eeyan fi dá iṣẹ́ rẹ̀ lọ́wọ́ dúró.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. But ko i ṣe ní gbogbo ìgbà. Ìgbà mìí máa ń wà tí inú èèyàn máa ń dùn, ó máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ àbí fún ẹni tí èèyàn bá mọ̀ tàbí ará ilé. Ẹ̀yàn lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ìbá jọ kúrin, ìbá jọ obìnrin.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára ṣùgbọ́n kò sì n gbogbo àwọn aládùúgbò mi ni mo mọ̀, àwọn tí o sún mọ́ mi àwọn ni mo mọ̀, àwọn kan wà tí wọ́n ò sún mọ́ mi tí a kì í jọ ń ṣe bọ̀ mo mọ̀ wọ́n, kò kò ṣe gbogbo wọn ni mo mọ̀ dáradára.

Data tí ó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó? Igbà mi mo máa ń lò tó bí oní one thousand five hundred àbí two thousand lọ́sọ̀ọ̀sẹ̀. Àbí ìgbà mi mo máa ń lò tó bí two thousand five hundred data. Ṣùgbọ́n mi o kii fi bẹ́ẹ̀ máa ń lo data tó pọ̀ rẹpẹtẹ.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé? À, ilé ìṣẹ̀mbáyé bíi báwo, mi ò fẹ́ràn ká máa lọ sí ilé ìṣẹ̀mbáyé o. Ẹlẹ́sìn Kristẹni lè mi, a ò kí ń lọ sí ibi tí wọ́n ti ń ṣe ẹ̀sìn ìṣẹ̀mbáyé, àbí mi o ní ọ̀rẹ́ kankan tí ó jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀mbáyé.

Ibo ni o ti máa ń ra nǹkan? Kò sí ibi tí mi ò ti lè ra nǹkan. Mo máa ń ra nǹkan lójú òpópónà, mo máa ń ra nǹkan ní ẹ̀gbẹ́ ilé mi, mo máa ń ra nǹkan ní shoprite, mo dẹ̀ máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, mo ń ra nǹkan ní ọjà. Gbogbo ibi tí wọ́n bá ti ń ta nǹkan ni mo bá, mo ti máa ra nǹkan, ìbáà jẹ́ aṣọ, ìbáà jẹ́ nǹkan jíjẹ.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Ehn, mo máa, mo fẹ́ràn láti wọ àwọn aṣọ trouser and shirt ṣùgbọ́n mo máa ń wọ aṣọ ìbílẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Sugbọ̀n aṣọ ìbílẹ̀ ti di nǹkan tí ó wọ́n ju ń sìn, so mo prefer kí ń máa wọ aṣọ trouser and shirt.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Èmi ò mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, ṣùgbọ́n mo lè kọ ọ́ tó bá jẹ́ nǹkan tí mo lè fojú sí tàbí tó bá jẹ́ nǹkan tí wọ́n lè fihàn mi tí mo lè ṣe. Ṣùgbọ́n mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mi ò tí ì ní ètò kankan tàbí ìgbìyànjú kan láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, ṣùgbọ́n mo lérò láti fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn. Mo dẹ̀ sí máa wá bí mo ṣe máa fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn. Iṣẹ́ àti rí iṣẹ́ àti ṣé iṣẹ́ ní Nàìjíríà ti di nǹkan mi báyìí.

Ṣé o ní ìwà tó dára tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Ọmọlúàbí ni mí, mi ò kí ń pariwo tí mo bá ń jẹun, mi ò ní dẹ́ kí ń má ń sọ̀rọ̀ tí mo bá ń jẹun, mo má ń ṣe jẹ́jẹ́ ní ibi oúnjẹ, mi ò ní dẹ má ń jà ní ibi tó ti a ti ń jẹun.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Mi ò rántí ọjọ́ tí mo lá àlá burúkú. Mi fi bẹ́ẹ̀ máa lá àlá burúkú. Àlá burúkú ò kí máa n wá sí ọ̀dọ̀ mi torí pé ọmọ onígbàgbọ́ lẹ́ mi, ọmọ Ọlọ́run lẹ́ mi. Mi ò kí ń lá àlá burúkú.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìn àjò? Ẹ̀, ìrìnàjò ò, ó ní irú irin ajo tí èèyàn bá fẹ́ rìn, tí ó bá jẹ́ ìrìnàjò tí èèyàn fẹ́ dá lọ ni èèyàn á kó, èèyàn á ṣe kó gbogbo aṣọ rẹ̀ tí ó fẹ́ lò fún ìrìnàjò àti gbogbo nǹkan tó fẹ́ lò ní ìrìnàjò, sugbon tí ó bá jẹ́ ìrìnàjò tí o je pé ko i se èèyàn kan ló fẹ́ dá lọ, a máa wá bí a ṣe máa gbà ọkọ̀ tó máa kó gbogbo wa lẹ́ẹ̀kan náà.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftweẹr rẹ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftweẹr mi. Gbogbo ìgbà tí ó bá ti ní di update ni mo máa update wọn. Mo máa ń wò wọ́n ní oṣooṣù. Màá dẹ́rìí pé gbogbo wọn wà up to date. So gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n.

Ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni mo mọ bí a tí ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bí a tí ń sè. Nítorí pé ọmọ ìjìnlẹ̀ Yorùbá ni mí, ọmọ àgbà sì ni mí, ilé ni mo dàgbà sí, só mo kọ́ bí a ṣe ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oúnjẹ ni mo kọ́ bí a tí ń sè tí mo dẹ̀ le sè.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Rara, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. A ò sí ní ayé tí a máa ń kọ lẹ́tà mọ. Igba àtijọ́ ni àwọn ènìyàn máa ń kọ lẹ́tà. Ṣùgbọ́n nísìnyìí, a ò kí ń kọ lẹ́tà mọ, a máa ń send message láti orí fóònù ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Àwọn oníbàárà tuntun tí wọ́n bá ṣẹ̀ dé, a máa ń pè wọ́n, ká lè ràn wọ́n létí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe, àti pé ìmíì nínú wọn, wọn kò ṣe pé wọ́n fẹ́ ṣe iṣẹ́ yẹn, wọ́n kàn wá gbé ẹnu ènìyàn jóni àbíi kò ṣe pé bóyá iṣẹ́ yẹn wù wọ́n láti wá ṣe. Ṣùgbọ́n tí èyàn bá pè wọ́n, wa lè ràn wọ́n létí àbí a lè jẹ́ kí wọ́n kára máṣíkí láti wá ṣe iṣẹ́ yẹn.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa gun òkè. Mii kúndùn ki ènìyàn máa gùn oke tí n bá ti gun òkè, ẹsẹ̀ máa ń ro mí. So mi ò fẹ́ràn láti máa gun òkè. Mi láìkì àbí kúndùn ká máa gun òkè.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ẹ̀ẹ́, ó ní irú àwọn ẹ̀rọ ìlera tí ènìyàn le mú. Aà, kò ṣe gbogbo ẹ̀rọ ìlera ni mo máa ń mu, àwọn ní àwọn kankan tí ó máa ń mú ara láradá tó dẹ̀ dà fún ara, irú àwọn yẹn ni mo máa ń mú.

Bẹ́ẹ̀ni, wiFi mi yára, ó yára dára dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ mọ̀ torí pé 4G ni mò ń lò. Mi ò tí bẹ̀rẹ̀ sí ní lo 5G, but 4G ni mò ń lò, ó dẹ̀ yára dára dára, kò kí máa ń fún mi ní wàhálà, òun ni mo dẹ̀ máa lò ní gbogbo ìgbà, so ó yára dáadáa.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nínú iṣẹ́ tí wa, àwa o kìí gba òṣìṣẹ́ tuntun, torí pé aládà ṣíṣe ni àwa. A ò kí ń gba iṣẹ́, kì n gba òṣìṣẹ́ tuntun pé kí ènìyàn wá ṣiṣẹ́ ní abẹ́ wa.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ ní ètò kankan fún ìparí ọ̀sẹ̀ torí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń jáde. Lẹ́yìn iṣẹ́ mi, mi ò ní ètò kankan fún ìparí ọ̀sẹ̀ bí pé ká lọ sí patí àbí ká ṣe ayẹyẹ. Ètò kan tí mo máa ń ní ni iṣẹ́ mi, tí bá níṣẹ́, màá lọ síbí iṣẹ́ mi, màá dẹ́ padà sílé.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Kò sí eré ìdárayá tí mi ò fẹ́ràn jù. Gbogbo eré ìdárayá ni mo fẹ́ràn. Gbogbo eré tó bá ti ń dárayá, òun ni mo fẹ́ràn. Gbogbo ẹ náà ni mo dè máa ń wò. Ṣùgbọ́n mi ò láì kí, ẹ̀ ká máa, mi ò láì kí eré ìdárayá afẹsẹ̀gbá.

Ṣé o mọ, ṣe o mọ àmì ìràwọ̀ rẹ? Mi ò mọ àmì ìràwọ̀ mí. Mi ò mọ bí a ṣe ń wo àmì ìràwọ̀. Mi ò dẹ̀ tíì lọ sí ọ̀dọ̀ ẹni kankan rí tó máa ń wo ìràwọ̀. Mi ò dẹ̀ mọ ẹni kankan tó mọ àmì ìràwọ̀. A ò tí fi àmì ìràwọ̀ hàn mi. So mi ò mọ àmì ìràwọ̀.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? É ní gbogbo ìgbà kí ń tó lọ sùn, mo máa ń jẹun, màá dẹ̀ wẹ̀ kí n tó lọ sùn. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń gba àdúrà. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, mo máa ń wẹ̀ kí n tó lọ sùn, màá dẹ̀ jẹun. Màá jẹun, màá wẹ̀, màá lọ sùn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ẹn, tí eniyan bá ti fẹ́ ra ọjà, èèyàn á wo bí ọjà yẹn ṣe pọ̀ tó àti bí ọjà yẹn ṣe dára tó. Èèyàn á dẹ̀ ńá ọjà náà tí ẹni náà bá gbé owó lè.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ẹn, àwọn tí a jọ ń ṣiṣẹ́ ọ̀rẹ́ ni gbogbo wa, dóo àwọn kan wà tí ó ń jẹ́ pé wọ́n ò kí ń ṣe ọ̀rẹ́ ṣùgbọ́n gbogbo wa ni a jọ ń ṣiṣẹ́ pẹ̀lú inú dídùn pẹ̀lú ayọ̀, a ò kí ń fi iṣẹ́ wa di ara wa lára.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni mo máa ń sáré ní ẹ̀kọ̀ọ̀kan kàn ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń sáré torí iṣẹ́ mi ò jọ mọ́ kí a máa sáré. N ò fi mà, n fi bẹ́ẹ̀ máa ń sáré pọ̀ ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń sáré.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá o, mi ò kí ń wọ ìbọwọ́. Mi, ṣe obì, àwọn obìnrin ló máa ń wọ ìbọwọ́ especially àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, àwọn ni wọ́n máa ń wọ ìbọwọ́. Mi ò kí ń wọ ìbọwọ́.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? A ò kí ń máa ṣe ìpàdé, mi ò kí ń ṣe ẹni tó máa ń ṣe ìpàdé. Iṣẹ́ mi ò jọ mọ́ ká máa ṣe ìpàdé. Iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ kí ń lọ kí ń dé dé ni. So mi ò kí ń máa ṣe ìpàdé níbi iṣẹ́ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ? Ẹ, àwọn obìnrin ni wọ́n máa ń tẹ̀lé òfin ìyàrá ṣùgbọ́n èmi ò kí ń ṣe obìnrin, ọkọ ni èmi, so.

Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Mi ò kí n ṣe iṣẹ́ láti ilé. Iṣẹ́ mi ò jọ mọ́ ká má ṣe iṣẹ́ láti ilé. Tí n bá fẹ́ ṣíṣe, mo gbọdọ̀ jáde lọ ṣe iṣẹ́ ni. Ó ye iṣẹ́ mi kò ṣe nǹkan tí eyan le ṣe láti orí laptop tàbí lórí fóònù tàbí lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró. Mi ò ní gbọdọ̀ dúró síwájú ọkọ̀ tí n ba fẹ́ dá ọkọ̀ dúró. Màá dúró sí ẹ̀gbẹ́, màá dẹ̀ na ọwọ́ sílẹ̀ kí ẹni tó ń wa ọkọ̀ lè rí pé mò ń dá òun dúró.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò kí ń wo ojú àwòrán ní ojoojúmọ́. Mi i kín ń ṣe ẹni tó máa ń wo ojú àwòrán. Obìnrin ló fi bẹ́ẹ̀ máa ń wo ojú àwòrán, sugbon emi, mi ò kí ń wo ojú àwòrán.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ehn, nípa iṣẹ́ mi, nǹkan, àwọn nǹkan tó pọ̀ rẹpẹtẹ ni èèyàn lè kọ́. Àwọn nǹkan tí èèyàn ò mọ̀ tí ò lè mú ènìyàn tẹ̀síwájú bí new style.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀. Mo ní bíi méjì tàbí mẹ́ta pẹ̀lú pẹ̀lú ìgbà òtútù la wà yí ì sí. So, mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ tí ó ní jẹ́ kí òtútù ó mú mi.

Ṣé o ti lu etí rí? Mi ò tíì lu etí rí. Ehn, obìnrin ló máa ń lu etí. Ṣùgbọ́n ní ayé ìsínyi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń lu etí. Ṣùgbọ́n èmi, mi ò tíì lu etí rí, mi ò dẹ́ lẹ̀rò láti lu etí.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn kíkọrin ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ orin kọ. Mo, ó wùn mí kí n kọrin àbí kí máa kọrin ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ orin kọ. Nítorí náà mi ò kín kọ orin.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ẹ iṣẹ́ mi, iṣẹ́ ojúmọ́ mi ni mo máa ń ṣe. Ṣùgbọ́n tí mo bá jí láàárọ̀ kí n tó jáde nílé, màá bọ́jú, màá fọnu, màá dẹ̀ wẹ̀. Tí oúnjẹ bá wà, màá jẹ. Tí ó bá dẹ̀ sí, màá máa lọ sí ibi iṣẹ́ mi.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ tàbí sínú ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀ báyìí. Mi ò tí ì ní ọkọ̀. Ọlọ́hun ò tí ì ṣe ọkọ̀ fún mi. Ṣùgbọ́n tí mo bá-- ṣùgbọ́n mo ní generator tí mo máa ń ra epo sí. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo dè máa ń ra epo sínúu generator.

Nígbà wo ni òkẹ́yìn sunkún? Ọlọ́run ò ní jẹ́ ká r'ogun ẹkún, mi ò kín sunkún. Ṣùgbọ́n tí ènìyàn bá kú, èèyàn lè sun ẹkún, ṣùgbọ́n kí eeyan kó máa sunkún, èmi ò kín sunkún. Ọlọ́run ò ní jẹ́ ká r'ogun ìbànújẹ́ tó máa pa wá lẹ́kún, mi ò kín sun.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ẹh àti dárí ènìyàn jì kò fi bẹ́ẹ̀ rọrùn, ó dẹ̀ tu rọrùn torí pé tí ènìyàn bá wo nǹkan tí ẹni tó ṣẹ̀ yẹn bá ṣe àti dárí jì, ó máa ń léra. Ṣùgbọ́n tí yàn bá ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run kí ènìyàn dẹ́ fẹ̀ẹ́ ní ìtẹ̀síwájú, eeyàn á forí jì ẹni yẹn náà.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára, mi ò kín ya àwòrán sára. Mi ò kúndùn ká máa ya àwòrán sára, so torí ìdí yìí mi ò ní àwòrán lára, mi ò dẹ̀ rò pé màá ya àwòrán kankan sí ara mi. Ṣe nǹkan tí mo fẹ́, tí mo dẹ le ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? O ní irú ọjà tí ó pọ̀ rẹpẹtẹ. Pé ọjà kí ẹ̀eyan lọ, kí ẹ̀eyan lọ ra nǹkan tí ẹ̀eyan máa jẹ, mo sì lọ iyẹn ni àìpẹ́. Ṣùgbọ́n ọjà kí èèyàn lọ ra bíi aṣọ, ó ti se diẹ́ tí mo ti lọ ra ọjà lọ ra aṣọ àbí nǹkan tí mò ń tà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, ẹ̀rọ ìgbésókè ni mo máa ń lò. Mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, mi ò ní, ṣùgbọ́n mo gbèrò a ti ní.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni mo máa ń rìn ní àlàáfíà, nítorí pé mi ò kí ń rìn ní òru. Ọ̀sán ni mo máa ń rìn. Mò dẹ̀ ní àlàáfíà tí mo bá ń rìn. Mi ò lẹ́ni tó ń yọ mí lẹ́nu, mi ò jẹ̀ ẹ́ni tó ń dà mí láàmú. Mo máa ń lọ sí ibi iṣẹ́ mi, mo dẹ̀ máa ń padà sílé pẹ̀lú àlàáfíà.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Fa, mo gbádùn àwọn ìpàdé tí ènìyàn máa ń ṣe lórí fóònù, nítorí pé kò sí ibi tí ènìyàn wà tí òun ò tí lè ṣe irú ìpàdé yẹn, àfi ibi tí ó bá ní ariwo nìkan. A fún ìyàn ní ìfọkànbalẹ̀, kò ní jẹ́ kí ìyàn ná owó tó pọ̀

Ṣé o fẹ́ràn kí a máa jiyàn? Mi ò fẹ́ràn ká máa jiyàn, mi ò kí ń jiyàn rárá. Yálà kí eyan maa jiyàn lórí ẹ̀sìn ni tàbí lórí iṣẹ́ ni, ìjiyàn máa ń fa ìjà, ó dẹ̀ máa ń mú ìbínú wá. Torí náà, mi ò fẹ́ràn ká máa jiyàn rárá.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Mi ò ní tábìlì iṣẹ́. Mi ò kí ń lo tábìlì fún iṣẹ́. Iṣẹ́ mi kò ṣe iṣẹ́ tí ènìyàn máa ń lo tábìlì fún. Iṣẹ́ tí a máa ń dúró ṣe ní gbogbo ìgbà ni, àbí tí ènìyàn máa ń wọ òní ṣe.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi nípa, eh, oúnjẹ tàbí mímu àwọn nǹkan àbí àsìkò tó bá yẹ kí ènìyàn bá sùn kí ènìyàn sùn, àsìkò tó bá yẹ kí ènìyàn sinmi, ènìyàn gbọ́dọ̀ sinmi.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹ̀ tí ènìyàn bá fẹ́ gbọ́wọ́ lọ́wọ́ ènìyàn, a wo irú ẹni tí òun fẹ́ gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ ẹni tí ó dàgbà jù ni lọ, ènìyàn ò gbọdọ̀ kókó na ọwọ́ sí ẹni ẹ̀. Ẹni tó bá dàgbà jù ènìyàn ni ó máa ń kókó na ọwọ́ fún ènìyàn láti gbọ́wo.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà Yoruba ni àṣà tiwa, ilẹ̀ Yoruba ni a ti wá. Eh, àṣà bí ọdún, ọdún Christian ṣà ọdún Kérésì, aa ní nǹkan míì ju yẹn.

Kí ni ìgbádùn rẹ? Ehn, mo gbádùn kí ènìyàn máa ṣe iṣẹ́. Mi ò ṣe gbádùn kí èyan máa jáde, kí ènìyàn dé máa gbe obirin àbí kí ènìyàn máa rìn dé òru.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́ kọ́lọ́gbọ̀n nílé rẹ? Mi ò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n. Oh, óké, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé. Mo ní ẹyọkan ẹ̀rọ tó máa ń kọ́nilọ́gbọ́n nílé.

Ètò owó iṣẹ́ mọ̀, báwo ni a ṣe ń ṣe ètò owó iṣẹ́. Mo máa ń pín àwọn ètò owó iṣẹ́ mi ṣọ́nà bí i mẹ́ta tàbí mẹ́rin. Máa fi ìkan jẹun, àfi ìkan tọ́jú ilé, àfi ìkan san owó ilé ìwé, àtọ́jú ìkan nítorí ọjọ́ ọ̀la.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Oríṣiiríṣii bàtà ni mo máa ń wọ̀, ṣùgbọ́n mo máa ń wọ àwọn bíi trainers àti àwọn slippers. Sugbon kò sí irú bàtà tí mi ò lè wọ̀. Gbogbo bàtà tí mo ní bíi trainers, shoe àti àwọn trainers pẹ̀lú kí ni orúkọ ẹ̀? Sneaker.

Ṣé o ní, ṣe o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Mo ní kan sórí ilé, mo dẹ̀ ní kan sí ẹ̀yìn ilé. Ẹ̀ẹ̀, èyí tó wà lẹ́yìn ilé yẹn la máa ń pọn omi sí. A tún máa ń gbé omi hun àwọn nǹkan tí a bá bu omi sí fún kí ó lè.

Ṣé o mọ bí a ti ń péja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń péja. Oríṣiríṣi ọ̀nà ni èèyàn máa ń gbà fi ń pa ẹja. Àwọn kan wà tí, àwọn kan wà tí a máa ń lo hook ọlọ́wọ́, àwọn kan wà tí a máa ń lo net, àwọn kan wà tí ẹ pé a máa lọ sínú òkun lọ péja. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà n péja tí mo mọ̀

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ẹ àní ìbáṣepọ̀ dáadáa. A ò kí ń ṣe ẹni tó máa ń jà, kò dẹ̀ n ṣe ẹni tí mi ò like. Ẹni tó dẹ́ fẹ́ràn mi náà ni ohun so o. Iṣẹ́ wa wọnú ara wa, mo máa ń ṣe dáadáa sí i, ó dẹ̀ máa ń ṣe dáadáa sí i.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo fi máa ń gé èékánná mi, tó bá ti yọ̀, màá gé dànù. Mi ò kí ń jẹ́ kó gùn rara, mi ò dẹ̀ kí ń jẹ́ kó, mi ò kí ń fẹ́ kó dọ̀tí. Tó bá ti yọ̀, tí bá dẹ̀ ti ń gùn dáadáa síta, màá sáré gé.

Ṣé o máa ń fi ìdáàbòbò oorun sara? Rárá mi ò kí ń fi ìdáàbòbò oorun sara, torí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ dúró sínú oorun. Àfi lẹ̀ kankan tí mo bá fẹ́ lọ wẹ̀ nínú swimming pool, mo máa ń lo ìdáàbòbò oórun.

Ṣé o máa ń mu àwọn ohun mímu piritin? Rárá o, mi ò kí ń mu àwọn ohun mímu tó bá ní piritin nínú. N koṣe nínú àwọn tí ó máa ń mu ohun èlò tí ó ní piritin nínú?

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi ò kí ń ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Àyà mi ò dè kí ń jà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ibá à je ọkùnrin, ibá à je obìnrin, ibá je ọmọdé àbí àgbàlagbà, àbí olówó, mi ò ní ìrora.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Ẹ̀ẹ̀kankan ni mo máa ń lọ sí etí òkun, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa lọ sí etí òkun. Kò ṣe nǹkan tí mo fẹ́, ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà tí a fẹ́ ṣe ìpàdé ní etí òkun bí àjọ̀yọ abí àjọ̀jẹ̀.

Báwo ni o ṣẹ máa ń kojú ìdènà ọkọ̀? Èé, ọ̀pọ̀lọpọ̀ ìdènà ọkọ̀ ló wà, bíi traffic light àbí kí accident wà lọ́nà. Kò sí nǹkan tí ènìyàn lè ṣe àfi tí àwọn tó bá ń darí ọ̀nà bá wà lọ́nà tó máa bá àwọn èèyàn dárí irú nǹkan bẹ́ẹ̀

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo lè gun kẹ̀kẹ́ ṣùgbọ́n mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ lọ sí ọ̀nà jíjìn. Ṣùgbọ́n mo lè gun kẹ̀kẹ́ díẹ̀, kò ṣe pé bóyá kí èèyàn lọ sí ìlú mìíràn tàbí ọ̀nà jíjìn.

Nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Ojoojúmọ́ ni a máa ń ṣe ìmótótó ilé. Kò sí ìgbà tí a kì í ṣe ìmótótó ní ilé, torípé ilé máa ń dọ̀tí. Ṣùgbọ́n lọ́sọ̀ọ̀sẹ̀, a máa ń ṣe gbogbo ìmótótó ilé, ṣùgbọ́n ojoojúmọ́ a máa ń ṣe ìmótótó ilé.

Ẹgbẹ́ eré ìdárayá wo lo fẹ́ràn? Ẹn, gbogbo eré ìdárayá ni mo fẹ́ràn. Sugnon eré ìdárayá afẹsẹ̀gbá mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Àwọn eré ìdárayá ká máa wẹ nínú omi tàbí lawn tennis, mo fẹ́ràn wọ́n.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n ó l'oju, abí iru nǹkan tí mo lè tún ṣe. Kò ṣe gbogbo nǹkan ni mo lè tún ṣe, ṣùgbọ́n mo mọ àwọn nǹkan kan díẹ̀ díẹ̀ tí mo lè tún ṣe tó bá bàjẹ́ tí mo lè tún ṣe, torí pé mo kọ àwọn iṣẹ́ díẹ̀

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Gbogbo adùn tó wà nínú ice cream náà ni mo fẹ́. Pọn, ṣúgà tó wà nínú ice cream mo fẹ́ràn rẹ̀, and kasi àní gbogbo adùn tó wà nínú ice cream ni mo fẹ́ràn. Mo dè gbádùn kí ma jẹ ice cream.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, lórí Jumia, lórí other internet, AliExpress. Ṣùgbọ́n mi ò kí ń ra nǹkan lórí TikTok tàbí lórí Facebook tàbí lórí Telegram.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mi ò tí wọ ọkọ̀ ojú irin, mi ò dẹ̀ tí rìn nínú ọkọ̀ ojú irin. Ṣùgbọ́n mo ti rí ọkọ̀ ojú irin rí àmọ́ mi ò tí wọ inú ọkọ̀ ojú irin.

Bawo ni ìgbé, ìgbéyèwò iṣẹ tó kẹ́yìn ṣe rí? Ehn, ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe dára. Ehn, ìgbà tí mo wo iṣẹ́ náà tí mo ṣe, mo rí pé iṣẹ́ náà dára. Ẹni tí mo ṣe iṣẹ́ náà fún ó dẹ̀ fẹ́ràn rẹ̀. Hmm.

Irú ẹ̀bùn wo ni o féràn fún àwọn ènìyàn? Ẹ, ẹ̀bùn ni ẹ̀bùn, jẹ kò sí ẹ̀bùn tí èèyàn ò lè fún ènìyàn, tó bá ti jẹ́ nkán tó ti ọkàn ẹ.

Ṣé o máa ń pa àbí o máa ń fi ohun ọ̀ṣọ́ ṣára? Mi ò kí ń fi ohun ọ̀ṣọ́ ṣára, mi ò kí ń ṣe obìnrin. Àwọn obìnrin ló máa ń kúndùn ohun ọ̀ṣọ́, wọn máa ń kó ohun ọ̀ṣọ́ rẹ̀ pẹ́tẹ́ ṣára. Mi ò kí ń fi ohun ọ̀ṣọ́ sí ara mi.

Ṣé o máa ń ka àwọn àdéhùn data? É lẹ́ẹ̀kan kan mo máa ń ka àwọn àdéhùn data, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo fi máa ń ka àwọn àdéhùn data. Torí pé àwọn àdéhùn kan wà tí mo ti mọ already, so mi ò need láti máa ka wọ́n mọ́

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn, àwọn eré ìdárayá, àwọn ètò oríṣiiríṣii lórí tẹlifíṣàn, ètò ilẹ̀ Yorùbá, ètò, news. Mo dẹ̀ máa ń wo àwọn eré oríṣiiríṣii, eré orí ìtàgé.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ọ àwọn ìṣòro ní iṣẹ́ rẹ? Ẹ ìṣòro, kí ìṣòro tó bá wá láti ibi iṣẹ́, èèyàn a mọ̀, èèyàn a wo irú ìṣòro náà, èèyàn a dẹ̀ wo ọ̀nà tí òun lè gbé gbà tó ń fi lè kojú ìṣòro náà. Ó ní bí ìṣòro bá ṣe rí wọ̀ bó bá ṣe wá, bẹ́ẹ̀ ni èèyàn máa wo ọgbọ́n tí òun yá máa fi borí ìṣòro náà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Ẹ, àwọn ọ̀rọ̀ tó máa ń jẹ́ kí ènìyàn ṣìnà, èeyan gbọ́dọ̀ máa rántí wọn kí èeyan má bá à ṣìnà.

Oṣù wo ni a bí ọ? Inú oṣù kẹta òun ni a bí mi. Ọmọ oṣù kẹta ni mí. Inú oṣù kẹta ni wọ́n ti bí mi. Oṣù March òun ni wọ́n bí mi. Ọmọ oṣù kẹta òun ni mí.

Ṣe o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn lẹ́jẹ̀ lẹ́ẹ̀kan rí. Ẹ̀ẹ̀, ẹ̀kan ṣoṣo náà ni mo fún ènìyàn lẹ́jẹ̀. Mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, ẹ̀kan.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ mi kò sí restriction fún bí èèyàn ṣe máa ń dáhùn fóònù. Gbogbo ìgbà tí ìpè bá wọlé, ni èèyàn lè gbé fóònù ẹ tó máa fi dáhùn ẹni tó bá pè.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ehn, mo lérò dáadáa fún iṣẹ́ ọjọ́ iwájú. Èrò mi ni pé kí n ní iṣẹ́ kan pàtó tó máa máa mú owó wá lójoojúmọ́ tí ó dènì dà mí láàmú, tí mi ò ní jẹ́ ẹni tí ó máa tọrọ jẹ àbí.

Báwo ni ó ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹhn, bí ìṣòro ọ̀ hun bá ṣe wà la ṣe máa yanjú rẹ̀. Aa wo ìgbékalẹ̀ ìṣòro náà, a dẹ̀ wo ọ̀nà tó tọ́ àti iyi tó yẹ tí èyàn máa fi yanjú ìṣòro náà tio dẹ̀ ní sí ida mu.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ní gbogbo ìgbà la máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ki eeyàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àbi kí eeyàn ronú piwàdà abí kí eeyàn ṣe nǹkan tó tọ́jú tó bójú mu.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán lọ́tọ̀, àwọn oníbàárà mi máa ń jẹ oúnjẹ ọ̀sán wọn lọ́tọ̀

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Gbogbo nǹkan tó wà lórí pizza ni mo fẹ́ràn. Kò sí ohun tó wà lórí ẹ tí mi ò fẹ́ràn. Gbogbo nǹkan tó wà lórí ẹ, gbogbo nǹkan tan ko ṣi pátapàta ni mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń jẹ. Mi ò ní ǹkan pàtàkì kan tó wà lórí ẹ tí mi, kò sí ǹkan pàtàkì kan tó wà lórí pizza tí mi ò kí ń jẹ. Gbogbo ẹ̀ patàpàtà ni mo máa ń jẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyín lójúmọ́? Ẹ̀kan ni mo máa ń fọ ẹyín lójúmọ́, ní gbogbo ìgbà, ṣùgbọ́n nígbà míràn bí mo bá sùn, mo lè fọ ẹyín lẹ́ẹ̀mejì lójúmọ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, ẹ̀kan ni mo máa ń fọ ẹyín lójúmọ́.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mi ò kí ń gbé àpò ẹ̀yìn. Mi ò dẹ̀ kí ń gbé àpò ẹ̀yìn rárá. Mi ò kí ń ṣiṣẹ́ lóko. EKo ni mo wà ti mọ ti ń ṣiṣẹ́, ṣo mi kí ń gbé àpò ẹ̀yìn rárá.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mi ò kí ń lọ sí ibi orin, mi ò ṣe ẹni tó máa ń jáde, lẹyin inú ilé mi tí mo bá play, tí mo bá gbọ́ orin nínú ilé. Ṣùgbọ́n mi ò kí ń jáde lọ sí ibi orin, lọ sí ibi tí wọ́n ti ń lùlù tàbí tí wọ́n ti ń kọ orin.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Ọmọ Yorùbá ni mí, wọ́n dẹ́ko mi ní ìtumọ̀ orúkọ mi. Mo mọ, mo mọ, lórí mò de le sọ. Mo mọ ìtumọ̀ orúkọ mi.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? A, mo ti gun ọkọ̀ ojú omi dáadáa. Mo ti gun ọkọ̀ ojú omi nígbà tó pọ̀. Ọkọ̀ ojú omi ó jẹ́ nǹkan tí mo máa ń gùn ní gbogbo ìgbà torí pé ibi tí wọ́n ti ń gun ọkọ̀ ojú omi ni wọ́n bí mi sí.

Ṣé o fẹ́ràn wíwo àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwòrán. Àwòrán jẹ́ nǹkan tí ó dára, ó jẹ́ nǹkan tí èèyàn fi máa ń rántí àwọn nǹkan tí wọ́n ṣe ní ayé àtijọ́ àbí àwòrán àwọn bàbá bàbá àbí àwòrán àwọn ìyá ẹni. Torí èyí, mo fẹ́ràn láti máa wo àwòrán.

Àkókò ọdún wo ni o féràn jù? Àkókò ọdún Kérésì ni mo féràn jù. Kérésìmesì, ọdún dé, ọdún olówó, kókó ọjọ́ ìbí Jésù. Kókó ọdún tí mo féràn jù niyẹn.

Ṣé o máa ń fín tùràrí? Mi ò kí ń fín tùràrí. Ehn, mi ò kín ṣe ẹni tó máa ń fín tùràrí. Àwọn ẹlẹ́sìn sẹ̀lẹ́síà, àwọn aláṣọ funfun, àwọn ni wọ́n máa ń fín tùràrí. Mi ò kín fín tùràrí.

Se o fẹ́ràn jókòó nílẹ̀ or ní ìhà fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mi ò tí ì wọ ọkọ̀ òfurufú rí. Ṣùgbọ́n tí mo bá wọ ọkọ òfurufú, mo fẹ́ràn láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé, ki n le máa wo ǹkan tí ó ń lọ.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá ti jí láàárọ̀, mo máa ń wọ, ẹ́, àwọn kẹ̀kẹ́ tó máa ń gbeyàn jáde lẹ́ẹ̀kọ̀kan. Kò ṣe gbogbo ìgbà. Nígbà míì, màá fi ẹsẹ̀ rìn jáde lọ sí ojú òpópó. Tí mo dẹ̀ tí dé ojú òpópó, màá wọ àwọn ọkọ̀ tó máa ń gbé ni lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ẹ̀hẹ̀n, ọwọ́ ni mo fi máa ń kọ̀wé ní gbogbo ìgbà àmọ́ mo kì í kọ lẹ́tà mọ̀. Ẹ̀hẹ̀n, tẹ́lẹ̀ ni mo máa ń fi ọwọ́ kọ ìwé na ngbà tí mo sì ń lọ sí school, àmọ́ nísìí mi ò lọ sí school mọ́. Fóònù ni mo máa ń lò, though mo sì máa ń fi ọwọ́ kọ ìwé fún àwọn ọmọ.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Àwọn tó jẹ́, àwọn tó wà níwájú mi ni wọ́n máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Mi ò ní àìsàn ìkóríra fún oúnjẹ kankan, wípé kò sí oúnjẹ tí èmi ò kì ń jẹ, gbogbo oúnjẹ ni mo máa ń jẹ. Mi ò ní àìsàn or ìkóríra sí oúnjẹ kankan.

Ṣé ojú rẹ̀ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ojú mi ò ṣe bàìbàì, ojú mi ríran dáradára. Àtọ̀sàn, àtòru, àtàárọ̀, àtàlẹ̀, ojú mi ríran. Ó dẹ̀ dára, ó dẹ̀ rí nǹkan tó bá jìnnà àti nǹkan tó bá kéré.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Àá ọ̀gá iṣẹ́ ló máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, mi ò kín ṣe ọ̀gá iṣẹ́. Àwọn tó ń kẹ́ ọ̀gá nílé iṣẹ́ ló máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mi ò ní ìgbà tàbí àkókò tí mo máa ń fi fọ aṣọ. Tí mo bá wà nílé, tí mo bá rí pé aṣọ dọ̀tí ni màá fọ aṣọ. Ẹ̀, mi ò ní ìgbà kan tàbí àkókò kan tí mo máa ń fọ aṣọ yálà ní àárọ̀ àbí alẹ́ àbí weekend.

Ṣé o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Mi ò kí ń lọ sí ilé ìdárayá. Mo jẹ́ ẹni tí ò kí ń lọ sí ilé ìdárayá. So, torí idi eyìí mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Ilé mi ni mo ti máa ń wo àwọn tẹlifíṣàn àbí àwọn àwòrán tàbí àwọn nǹkan tí ó bá wù mí. Torí èdè yìí mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kankan. Mi ò ṣe ẹni tó máa ń jáde lọ sí ilé ìdárayá lọ wo àwọn nǹkan bí eré ìtàgé àbí àwọn nǹkan kan. So mi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá kankan àfi ilé mi ni mo ti ń ṣe ohun gbogbo tí mo bá fẹ́ ṣe.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ẹn, owó ni mo máa ń fi sínú àpò owó. Mi ò ní àwọn nǹkan mìíràn tí mo máa ń fi sínú àpò owó lẹ́yìn owó. Owó ni mo máa ń fi sínú àpò owó mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan or iyẹ́ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Ẹ́, tí iṣẹ́ bá pọ̀, a fi àsìkò sílẹ̀ tí èèyàn máa fi ṣiṣẹ́. Àwọn nǹkan wà to yẹ pé èèyàn máa fí lẹ̀ tí iṣẹ́ bá ti pọ̀ tí èèyàn ò ní ṣe, tí èèyàn máa kojo, dojúkọ iṣẹ́ to òun ṣe tó oun máa fi parí iṣẹ́ yẹn.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mi ò kí ń ṣe oníròyìn. Àwọn oníròyìn ni wọ́n máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Torí ìdí èyí mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní olóńgbò tí mò ń sìn ní ẹ̀yìn ilé, bẹ́ẹ̀ ni mo dè ní àwọn adìye tí mo máa ń sìn. Nitorina mo ní ẹran ọ̀sìn tí mò ń sìn. Wọ́n dẹ̀ da, wọ́n ti ń tóbi, wọ́n dẹ̀ ṣe dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò tíì lọ wo eyín rí. Kò sí ǹkankan tó ṣe mí léyín. Mi ò dà lọ wo eyín rí. Ǹkankan ò ṣe eyín mi. Mi ò lọ wo eyín rí.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Kò sí àkókò kankan nínú ọjọ́ tí mi ò fẹ́ràn jù, gbogbo àkókò nínú ọjọ́ ni mo fẹ́ràn, pé pééé gbogbo àkókò ni ó wúlò fún mi, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí òtútù mú jù ní àárò.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́ or kẹ́lẹ́? Ẹ̀, Mi ò kí ń máa kọ orin. Nnn, Mi ò ṣọ lorin but. Àwọn orin kan wà tí mo máa ń kọ, àwọn orin tó máa ń mú ara yá, àwọn orin tó máa ń múni láradá. Ṣùgbọ́n mi ò kí ń ṣe olórin.

Ṣé o jẹ ẹni ti kò kí i n jẹ ẹran, mo máa ń jẹ ẹran o, àtẹran, àtẹja, gbogbo ẹ̀ ni mo máa ń jẹ. Kò sí èyí tí mi ò kín jẹ. Mo ń jẹ ẹran, mo ń jẹ ẹran ìgbẹ́. Kò sí ẹran tí mi ò kín jẹ. Ẹran àgbò, ẹran màálù, ẹran, gbogbo ẹran, ẹran ìgbẹ́ àti ẹran le ni mo ń jẹ.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò kí ń pẹ́ ní ìta. Mi ò ṣe ẹni tó máa ń pẹ́ wọlé. Ó pẹ́ ju aago mẹ́jọ mo ti wọlé. Gbogbo ìgbà aago mẹ́fà, aago méje màá ti dé sí inú ilé mi. Ṣùgbọ́n bá pẹ́ ju bí a traffic wà, aago mẹ́jọ màá ti dé.

Ṣé o ti bèerè ìrànwọ́ or ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Mi ò tíì beèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, torí pé mi ò níidi ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Kò se pé èèyàn ò lè ní ìrànlọ́wọ́ ṣùgbọ́n mi ò ní ìrànlọ́wọ́ báyìí.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kò sí kan tí mi ò lè jẹ ní ọ̀sán. Mi ò ní oúnjẹ pàtó tàbí oúnjẹ pàtàkì kan tí mò ń jẹ lọ́sàn-án. Ǹkan tí mo bá ti rí ni máa jẹ. Kò sí pé boya oúnjẹ kan wà tí mo yà sọ́tọ̀ tó jẹ pé mo máa ń jẹ lọ́sán. Gbogbo oúnjẹ tó bá ti wà, ton bá ti rí ni máa jẹ lọ́sán.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò tíì ní ọkọ̀, so mi ò ní àsìkò kan àbí ìgbà kan tí mò ń fọ ọkọ̀. Ẹni tó bá lọ́kọ̀ ni ó máa ń fọ ọkọ̀. Mi ò tí ì ní ọkọ̀ tí te mi fúnra ra mi tí mò ń wà, so mi ò ní àkókò tí mò ń fọ ọkọ̀.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ? Ehn, a máa ń pera wa. Mo máa ń pè wọ́n lórí ẹ̀rọ àgbéká àti ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè. Mo dẹ̀ máa ń sendi message sí wọn lórí WhatsApp o mo máa ń pè wọ́n.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ẹ̀ẹ̀kọ̀kan ní ọ̀sán tí àyè bá wà tí mi ò bá ṣiṣẹ́ àbí ọjọ́ tí mo bá wà nlé tí mo sinmi tí mi ò ṣe iṣẹ́ kankan. Mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mìí nà lẹ́nu iṣẹ́ tí ò bá sí ṣẹ́, mo máa ń sùn ní ọ̀sán àmọ́ kò n ṣe ní ojoojúmọ́ àbí ní gbogbo ìgbà.

Àtọwọ́ ọ̀tún, ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Àti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì méjèèjì ni mò ń lò. Kò sí ọwọ́ tí mi ò kí ń lò. Ni ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì, méjèèjì ni mò mọ̀ ń lò. Àmọ́ ọwọ́ ọ̀tún mọ́ mi lára ju ọwọ́ òsì lọ.

Ẹ̀, báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ẹ̀, ní èdè Yorùbá a máa ń kí ni kí, ẹ kọ́ àárọ̀, ẹ kọ́ ọ̀sán, ẹ kọ́ ọ̀sán, ẹ ká alẹ́ àbí ẹ kú rọ̀lẹ́. O, bí ọjọ́, bí ojú ọjọ́ bá ṣe rí la ṣe máa ń kí yàn. A máa ń dọ̀bálẹ̀ nígbà míì, a dẹ̀ máa ń kúnlẹ̀ kí ènìyàn.

Ṣé o ní gíláàsì òòrùn? Mo ní gíláàsì òòrùn ẹyọ kan tí mo máa ń lò tí bá lọ wẹ̀ ní pool, mo máa ń wọ̀ ọ́ tí mo bá sùn sí etí pool kí òòrùn kó máa ma wọ̀ mí lójú àti òòrùn tó máa ń tàn sí ojú omi.

Ṣé o ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ rẹ? Mi ò kí ń wọ aṣọ àkayòrí. Iṣẹ́ mi ò gba ká máa wọ irú aṣọ bẹ́ẹ̀. Iṣẹ́ mi kò jọmọ́ irú kí a máa wọ aṣọ àkayòrí.

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì tíì mo fi máa ń ṣiṣẹ́ tí mo bá jáde, tí ó jẹ́ pé àwọn ènìyàn máa fi mọ̀ pé ibi báyìí ni mo ti ń ṣe iṣẹ́. Mo ní irú káàdì bẹ́ẹ̀

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí rẹ? Ọjọ́ ajé ni mo máa ń ráyè pẹ̀lú àwọn ẹbí mi torí pé mi ò kí ń jáde ní ọjọ́ ajé. Ìgbà yìí ni mo fi máa ń ráyè pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ṣùgbọ́n kò ṣe ní ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ọ.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Kò sí ọjọ́ kan nínú ọ̀sẹ̀ tí mi ò fẹ́ràn. Láti ọjọ́ ajé títí ọjọ́ àbámẹ́ta, gbogbo ọjọ́ wọ̀nyí ni mo fẹ́ràn torí pé gbogbo ọjọ́ ló dára ní iwájú tèmi.

Ibi wo ni or ibo ibo ni o fẹ́ràn láti máa lọ jù? Hmm, mi o fẹ́ràn láti máa jáde lẹ́yìn ilé mi.

Ṣé o máa ń wọ ìborùn? Mi ò kí ń wọ ìborùn. Àwọn obìnrin ni wọ́n máa ń wọ aṣọ ìborùn tí wọ́n fi máa ń bo orí wọn, tọ́n dẹ̀ fi máa ń bo ọrùn wọn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Hmmm! Ó ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́gun òde. Mi ò rántí ọdún tàbí ọjọ́ tí mo lọ sí ìṣẹ́gun òde.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Hmm, tó bá ti di àṣálẹ́, tí mo bá ti dé láti ibi iṣẹ́, tí mo bá ti wẹ̀, tí mo bá ti jẹun, màá wo tẹlifíṣàn díẹ̀, màá dẹ̀ lọ sùn. Ṣùgbọ́n nígbà mí ì máa ṣe àwọn míní áàpù mi.

Ṣé owó tí ò ń gba dára tó? Mi ò lè sọpé ó dára tó torí gbogbo èyàn lófẹ́ kí ohun ní owó sí mi ò ní, mi ò kín ṣe oníṣẹ́ oṣù, bí mo bá ṣe rí, iṣẹ́ ni mo se máa ń ṣe. Awin owó tó ń wọlé nísinyìn kò tó ǹkankan, kí Ọlọ́run fún mi nhi owó tó pọ̀ sí okoi ó lè sọpé ó dára tó torí gbogbo èyàn lófẹ́ kí ohun ní owó sí.

Yàrá wo nínú ilé rẹ lo fẹ́ràn jù? Gbogbo iyàrá tó wà nínú ilé mi ni mo fẹ́ràn jù. Kò sí yàrá tó wà nínú ilé mi tí mi ò fẹ́ràn ṣùgbọ́n ó ní èyí tí mò ń sùn sí. Àwọn ọmọ mi dẹ̀ ní iyàrá ti wọn. Gbogbo yàrá yẹn ni mo fẹ́ràn àti sitting room.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Mi ò ṣe ẹni tó fẹ́ ata. Lọ títí kan tí ata bá ti pọ̀ jù nínú oúnjẹ mi ò gbádùn ẹ̀. Mi ò fẹ́ oúnjẹ tó láta.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀? Hmm àwọn atọwọ́dọ̀wọ̀ mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́dọ̀wọ̀ o. Ìgbàgbọ́ àwọn ẹlẹ́sìn kìrìtẹ́nì ni mo gbàgbọ́. Mi ò gbàgbọ́ ìgbàgbọ́ atọwọ́dọ̀wọ̀

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí ìgbà kan tí mo ń lọ sí ilé ìwé tí mi ò jẹun lọ. Ọjọ́ ìyẹn nìkan náà ni mo rántí tí mi ò jẹun lọ sí ilé ìwé.

Ìbóná jẹ́jẹ́, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mo feran faanu, mo de feran AC and toripe mio fe àwọn ǹkan tí ó máa mú ilé tutù jù.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mo ní antivirus tí mò ń lò, tí mò ń fi sí orí fóònù mi àti orí laptop mi. Antivirus yii òun ni mo fi ń dáàbò bo àwọn nǹkan mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀? Ẹ́, torí pé àtijọ́ ń ṣiṣẹ́ pọ̀ kò ṣe eni bẹ́ẹ̀ ni kò ṣe àná. So olúkálú kò ti mọ ayé rẹ̀, a kò sí ẹnìkan tó fà wàhálà nínú gbogbo wa.

Ṣé o máa ń fi ìpara sára abí o máa ń fi ìpara para? Mi ò kí ń fi ìpara sára, bẹ́ẹ̀ ni, mi ò dẹ́ kì ń para. Bí n bá ti wẹ̀ tán máa ń fi táwelì máa fi nu ara mi, máa dè wọ aṣọ mi. Mi ò ṣe ẹni tó ń lo ìpara rárá.

Ṣé o ti lọ sí Agọ̀ rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí Agọ̀ rí. Kò n ṣe ni gbogbo ìgbà ni mo máa ń lọ sí Agọ̀. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń lọ sí Agọ̀, but kò ṣe gbogbo ìgbà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera ara? Bẹ́ẹ̀ni, mò ń jẹ àwọn oúnjẹ tó lérò fún ìlera ara nítorí pé àwọn oúnjẹ tí o máa ń fúnni ní okun ni àti oúnjẹ tó máa ń mú mi lára yá, to máa ń jẹ́ kí àìsàn jìnà sí mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀? Tí ọ̀sẹ̀ bá ti ń parí, kí ó má baà sí traffic tí èèyàn bá ń lọ ilé, màá tètè kúrò ní ilé kí ń lè bórí traffic lọ́nà.

Ṣé o ní ọkọ̀? Rárá o, mi ò ní ọkọ̀. Mi ò tí ì ní ọkọ̀ títemi tí mo n wọ̀ tí mò ń gbé jáde. Mi wá ń di "ṣọ bí o ṣe obìnrin", ìyá mo ní ọkọ̀. Obìnrin ló ní ọkọ̀ ṣùgbọ́n ọkọ̀ mi ò tí ì ní ọkọ̀

Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú èèyàn rẹ́rìn-ín. Èèyàn lè ṣàwàdà kódà ẹ̀rọ ìnù, èèyàn lè wo eré amóhùnmáwòrán kó rẹ́rìn-ín, iwọn àwọn ẹranko tó wà ní agbègbè èèyàn kan lè mú èèyàn rẹ́rìn-ín, àwọn ààrẹ èèyàn gan lè mú èèyàn rẹ́rìn-ín, inú dídùn ló ń mú ọ yá.

Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó bí, ẹ mi ò kí n fi bẹ́ẹ̀ máa ń mu omi tó pọ̀ rẹpẹtẹ́. Bí kọ́ọ̀pù méjì àbí kọ́ọ̀pù mẹ́ta lójúmọ́, òun ni mo máa ń mu. Àti pé mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń mu omi, àfi tí mo bá ń jẹun níkan, àbí tí mo bá wà nínú oòrùn.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ìrọ̀rùn ni tí eku ẹja, ìrọ̀rùn ni tẹ́yẹ́, ìrọ̀rùn ni ti ọmọ Ọlọ́run. Ìrọ̀rùn ni mo fi máa ń sùn. Bí i pé ilé mi ni mò ń sùn sí, mi ò ní wàhálà pẹ̀lú anybody. Tí n bá ti délé tí n bá ti sùn, kò sí ẹni to ń fún mi ní wàhálà. Mi ò fe ẹni to ń pariwo ní àdúgbò tí mo wà, kò sári wo. Èèyàn a sùn pẹ̀lú àlàáfíà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ẹ́, oúnjẹ bá ti rẹ́dì ni mo máa ń jẹun. Bí wọ́n bá ti gbé oúnjẹ kalẹ̀, mi ò kí n-- kò sí àkókò tí mo fi ń jẹun pé a-ago mẹ́fà àbí ago mẹ́jọ. Tí oúnjẹ bá ti-- tí wọ́n bá ti pèsè oúnjẹ tán ni màá jẹun, kò sí àkókò, kò dẹ sí ìgbà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jíjẹ jù? Gbogbo ẹ̀fọ́ ni èmi ń jẹ. Àti úgú àti, ṣọkọ àti water leaf. Gbogbo ẹ̀fọ́ ni mo mọ̀ ọ́ jẹ tí mo dẹ́ ń jẹ.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ẹ̀h, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mi ò kúndùn kí ń máa fún ènìyàn lówó. Mọ́ ẹni tó bá fẹ́ oúnjẹ, omi àbí aṣọ tó bá jẹ́ ǹkan tí mo ní, màá fi ran ẹni kẹ́ni lọ́wọ́

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ibi iṣẹ́ ri? Mi ò tíì lé ẹnìkankan kúrò ní ibi iṣẹ́ ri torí pé mi ò ní àwọn tí ó ń bá mi ń ṣiṣẹ́. Ṣùgbọ́n mo ti jẹ́ kí wọ́n ṣákì ènìyàn kan rí torí pé kò ṣiṣẹ́ bí, kò mú iṣẹ́ bí ẹni tí ó ń ṣiṣẹ́ dáadáa. Ó ní ìmẹ́lẹ̀ àti ọ̀lẹ ènìyàn ni.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? N máa ń gẹ ni o. Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni máa ń gẹ'run. Eh, gbogbo ọ̀sẹ̀ wa tó yẹ pé tó bá ti gbé ọ̀sẹ̀ keje àbí ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gẹrun sha tó bá ti kún, a gẹ, ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo dẹ̀ máa ń gẹ irun mi.

Ṣé o ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí nínú ọkọ̀ orí ilẹ̀ àti ojú omi. Mí tí ìrìn-àjò lọ sí ìlú mìíràn lórí ọkọ̀ òfurufú rí. Ṣùgbọ́n mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ ní ojoojúmọ́? Ó sì gba ti ómi ò kín lo fóònù mi, fóònù mi ò kín kúrò lọ́wọ́ mi. Lọ́wọ́ mi ni fóònù mi máa ń wà lójoojúmọ́. Gbogbo ìgbà ni mo máa ń lòó, óún kí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan.

Ṣé o fẹ́ràn láti máa wà nínú orun? Mi ò fẹ́ràn láti máa wà nínú orun. Oru jẹ́ ǹkan tí kò dáa rárá. Ó máa ń jẹ́ kí ara ènìyàn kún fún omi. Mi ò fẹ́ràn láti wà nínú oru.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò tuntun wá sí ibi iṣẹ́ àbísíbo, èrò tuntun wá sílé àbísíbo, èrò tuntun, Ọlọhun lọ máa ń mú èrò tuntun wá.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ehn, àwọn oníbàárà tí mo máa ń bá, àwọn tó máa ń bá mi ṣiṣẹ́, ehn àwọn tó máa ń wá gbé iṣẹ́ wá fún mi ni, so mo máa ń bá wọn sọ̀rọ̀ bí ẹni pé ọ̀gá mi ni wọ́n torí pé àwọn ni wọ́n ń san owó iṣẹ́ mi fún mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù àbí ẹran tó kù? Àbí oúnjẹ tó kù? Bóyá èèyàn jẹun kù àbí ẹran tó kú fún ara rẹ̀. Oúnjẹ tó bá kù mi ò kí n jẹ, tí ènìyàn bá jẹ kù mi kí n jẹ.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Nkán tó máa ń múni láradá mo máa ń ṣe. Mo de máa ń ṣe eré ìdárayá pẹ̀lú àwọn ọmọ nílé. Mo de máa ń ṣètò ìdárayá pẹ̀lú ohun tó máa ń múni láradá àti bí tí ènìyàn máa ti ń ṣe ìdárayá.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Méjèèjì ni mo fẹ́ràn, àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ti ìrọ̀lẹ́, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn, iba jẹ́ ọ̀sán tàbí ti alẹ́, gbogbo rẹ̀ ni mo fẹ́ràn. Ngbo ti òwúrọ̀ ó dára ju ti ìrọ̀lẹ́ lọ.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá n lọ sùn? Mo máa ń wọ aṣọ kékeré kan tí mo fi máa ń sùn, maa dẹ bo ara mi. Máa ń wọ ṣọ́ọ̀tì àbí aṣọ kékeré.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò láti orí WhatsApp tàbí láti orí Facebook. Ṣùgbọ́n orí WhatsApp ni mo ti máa ń ṣe ìpè fídíò jù. Tẹ́lẹ̀ ni a máa ń lo, um, mo máa ń ṣe ìpè fídíò.

Ṣé o máa ń na ara rẹ? Ba wo ní ẹyan ṣe má ma na ara ẹ̀. Èmi ò kín ń ná ara mi o. Wọn ò dẹ̀ kín ń ná mi. Àgbàlagbà ni mí, mì í ṣe ọmọdé tó máa máa na ara ẹ̀. Èmi ò dẹ̀ ni ẹ̀mí èṣù tí màá máa na ara mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀, mi ò dẹ̀ kí ń jẹun nínú ọkọ̀. Àmọ́ tí mo bá ń jáde bí àwọn ìpanu tí eyan fi máa ń panu tí eyan lè jẹ, bí ebi bá ń padé die die ṣùgbọ́n bóyá kí n gbé oúnjẹ dáni kí máa jẹun nínú ọkọ̀, mi ò kín ṣe.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà pọ̀kú tí kì í lé ká, mo sì ń ṣe lọ́wọ́ ni, ọgbà mi ò tí ì lé ká, ṣùgbọ́n mo ní ọgbà mìí nà tí mo dákó sí ọgbà oúnjẹ bí i kàgbín, ẹ̀fọ́, ata, ewedù.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ rẹ or àwọn òṣìṣẹ́? Mi ò ní àwọn tí ó ń bá mi ń ṣiṣẹ́, so mi n ní òṣìṣẹ́ kankan tí mò ń darí. Mi n ní ẹni tí mò ń darí. Mi ò ní àwọn òṣìṣẹ́ kan tí mo le darí wọn. Mi ò ṣe ọ̀gá iṣẹ́, mò ń ṣiṣẹ́ fúnra mi.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń tún nǹkan lò. Mó dẹ̀ máa n ṣe àtúnlo nǹkan, mó dẹ̀ máa ń tún àwọn nǹkan ṣe bí àwọn tó bá bàjẹ́. Mó dẹ̀ máa ń tún nǹkan lò. Boya nǹkan tó ti-- tí mò ń lò tẹ́lẹ̀ tí mi ò lò mọ́ tí mo pa tì, mo tún lè padà lò ó.

Ṣé o fẹ́ràn yíyà àwòrán? Ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn yíyà àwòrán torí pé mi ò mọ̀ àwòrán yà. Ẹ̀, ṣùgbọ́n mo lè kọ́. Mi ò mọ bí wón ṣe ń ya àwòrán, ṣó mi ò fẹ́ràn ká máa ya àwòrán nítorí pé nǹkan tí mi ò mọ̀ ṣe ni.

Ṣé eyín máa ń fọ́ ọ? Rárá o, eyín ò kí ń fọ́ mi o. Rárá àti rárá, mi ò gbàdúrà kí eyín fọ́ mi. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò de jẹ́ kí eyín kí ó fọ́ mi. So mi ò ní, eyín ò fọ́ mi.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ẹ̀n, méjèèjì ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń mu coffee. Ṣùgbọ́n mo fẹ́ràn tea ju coffee lọ. Torí pé coffee máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ gbẹ kúrò lára ènìyàn.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé irun mi. Tí n bá ti gé irun mi lọ́sẹ̀ yìí, tó bá ti tùn di ọ̀sẹ̀ tó ń bọ̀, màá tún gé irun mi. Ká ṣa sọ pé boya ọjọ́ méje méje àbí ọjọ́ mẹ́fà mẹ́fà ni mo máa fi ń gé irun mi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó tètè máa ń jí láàárọ̀ kùtùkùtù. Kí n lè tètè dé ibi iṣẹ́ mi, lè tètè dé ibi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́. Mo máa ń jí láago mẹ́fà, ìgbà mìíràn ní aago márùn-ún. Mọ́ mi ò kí ń jí ní aago mẹ́rin, aago márùn-ún àbí aago mẹ́fà máa ti jí.

Báwo ni o ṣe má ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ẹn, èmi ò kí ń ṣe party. Mi ò dé kí ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Tí ọjọ́ ìbí bá ti dé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dẹ̀ jẹ́ nǹkan tí kò bá wà lẹ́, a kí ń ṣe party fún ọjọ́ ìbí.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mi ò bá mọ ibi tí mò ń lọ. Wipé tí mi ò bá bèèrè, mo máa ṣina. So, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí mo bá rí lọ́nà tí mo bá ń lọ síbi tí mi ò mọ̀ rí rárá.

Èso wo ni o fẹ́ràn ń jẹ jù àbí èso wo ni o fẹ́ràn láti máa ń jẹ jù? Gbogbo èso ni èmi máa ń jẹ. Kò sí èso tí mi ò kí ń jẹ. Mi ò ní èso pàtàkì kan tí, kò sí èso pàtàkì kan tí mi ò kí ń jẹ. Gbogbo èso ni mo máa ń jẹ.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Mo dẹ̀ mọ̀ bí a ṣe ń kọ́yàn ní ìwẹ̀. Mo lè wẹ̀ síbìkó síbi tí mi ò tí lè wẹ̀. Mo dẹ̀ mọ̀ bí a ṣe ń kọ́yàn ní ìwẹ̀ pẹ̀lú. Mo mọ̀ wẹ̀. Mo dẹ̀ mọ̀ bí a ti ń kọ́yàn ní wẹ̀. Mo mọ̀ wẹ̀ dáadáa.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mi ò ní ìlànà ìpolówó rọ́pete báyẹn, ṣùgbọ́n mo máa ń polówó lórí Facebook àti lórí Instagram, but ní gbogbo ìgbà. Àwọn tí mo bá ṣiṣẹ́ fún ló fi bẹ́ẹ̀ máa ń polówó mi jù. So nínú iṣẹ́ tí mo bá ṣe, àwọn tí mo bá ṣe iṣẹ́ fún ló máa ń rí iṣẹ́ dáadáa tí mo ṣe won a dẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ àti aládùúgbò.

Ṣé o máa ń pa owó pamọ́? Àbí ṣe o máa ń fi owó pamọ́? Máa ń fi owó pamọ́ tí owó bá ṣẹ́kù, tí owó bá pọ̀ nílẹ̀. Àmọ́ tí ó bá ti sí eyi taa bá rí yẹn, òun là ń jẹ. Àmọ́ tí owó bá ti pọ̀, tó bá ṣẹ́kù, aa fi pamọ́ nínú rẹ̀.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mi ò ní oúnjẹ pàtó tàbí oúnjẹ pàtàkì kan tí mo fẹ́ràn jù. Gbogbo oúnjẹ ni èmi máa ń jẹ, gbogbo nǹkan tí mo bá dẹ̀ ti rí ni mo máa ń jẹ, àbí àti pé gbogbo nǹkan tí ó bá wù mí, tí ó bá de wà láyiká mi, tí owó mi bá ká ni mo máa ń rà tí mo máa ń jẹ.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, ìta gbangba ni mo ti máa ń ṣe iṣẹ́ mi. Mi ò kí ń ṣe iṣẹ́ inú ilé torí pé iṣẹ́ mi kò jọmọ́ iṣẹ́ tí a ń ṣe nínú ilé. Àbí tó bá jẹ́ pé ibi tí mo fẹ́ lò bóyá inú ilé ni ó wà ṣùgbọ́n gbogbo ìgbà ìta ni mo ti máa ń ṣiṣẹ́.

Irú ìbọ̀- ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀ ọ̀ ìbọ̀sẹ̀? Eh, irú gbogbo àwọn ìbọ̀sẹ̀ tó wà láyé yìí ṣì kò ṣe àwọn tí mo fẹ́ ṣùgbọ́n àwọn ìbọ̀sẹ̀ kọ̀ọ̀kan bí i tí ó dúdú jù ni mo fẹ́.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́ tàbí irun orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Mo máa ń gbọ́ orin oríṣiríṣi ṣùgbọ́n orin tó máa ń mú ara yá ni mo máa ń gbọ́ ju àwọn orin, eeh, orin Krìstẹ́nì.

Àkókò mélòó ni ò ń ṣètò agogo ìjí rẹ? Ago mẹ́fà ni mo máa ń jí àbí ago márùn-ún, mi ò kí ń jí ní ago mẹ́jọ tàbí ago mẹ́sàn-án.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń kọ wọ́n sílẹ̀ kí ń má baà gbàgbé, àbí mo máa ń kọ wọ́n sórí fóònù mi kí ń má baà gbàgbé. Màa ṣẹ̀tii àláàmù fun kí n lè rántí tí àláàmù yẹn bá ti dún.

Ṣé o ní nọ́mbà orí ilẹ̀? Mi ò ní nọ́mbà orí ilẹ̀, torí pé ibi tí mo ní sí wọn ò tí fi nọ́mbà sí. Wò, mi ò ní nọ́mbà orí ilẹ̀ rárá àti rárá.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣà tuntun? Kò sí ìgbà tàbí àkókò tí mi ò lè ra ẹ̀rọ ayárabíàṣà tuntun. Bí owó yẹn bá ti wà lọ́wọ́ mi ni màá rà. Mi ò kí ń ṣe ọlọ́dọọdún mo àbí ọdún méji àbí ọdún mẹ́ta àbí oṣù kan àbí oṣù méjì, tí mo bá ti ní owó yẹ̀n dá ni màá rà.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá àti rárá mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ibiṣẹ́ mi. Ṣùgbọ́n ti ẹni tó bá, tí mo bá máa bá ṣiṣẹ́ tó bá jẹ́ ẹni tó dára, màá ṣiṣẹ́ ju wákàtí lọ. Wákàtí kan ni mo fi máa ń ṣiṣẹ́. Ti wákàtí kan bá dẹ̀ ti pé, a ti parí iṣẹ́ nìyẹn.

Ṣé o ní irùngbọ̀n? Mo ní irùngbọ̀n àmọ́ mo máa ń gé e ni. Mi ò kí ń jẹ́ kó máa yọ kó pọ̀. Tẹ́lẹ̀ mo fi í lẹ̀ ṣùgbọ́n mo ti gé e. Mi ò tọ́jú irùngbọ̀n mọ́. Mi ò ní irùngbọ̀n.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Rárá, mi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mi ò sí ní nínú àwọn tí ọjà wà ní ìka wọ rẹ̀. Torí ìdí èyí, mi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà ara àti rárá.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé. Mo mọ bí a ti ń kàwé. Mò ń ka ìwé ní èdè Yorùbá àti èdè English. Mo lè kàwé dáadáa, mo dẹ̀ mọ bí a ṣe ń kàwé, mo dẹ̀ máa ń ka ìwé dáadáa ní gbogbo ìgbà.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Iṣẹ́ te mi ò ṣe, iṣẹ́ àkókò tàbí ìgbà, nitoripe iṣẹ́ ara mi ni mò ń ṣe. Ìgbà ti mo bá ni ise ni máa ṣiṣẹ, sugbon ní gbogbo ìgbà láti bí aago mẹjọ àbí aago mẹ́sàn-án.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́ rẹ? Kò sí ǹkan kan tàbí ẹni kankan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, nítorí pé mi ò ní wàhálà pẹ̀lú ẹni kankan. Kò sí ǹkan kan tó ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni, am, o, kick board, floater, pẹ̀lú, ẹm, àwọn ǹkan tí a fi ń wẹ̀ ṣá.

Ibo ni o fẹ lọ sí fún ìsinmi àbí ibó ni o ti fẹ lọ fún ìsinmi? Èmi ò kí ń jáde lọ fún ìsinmi. Ilé mi ni mo ti máa ń sinmi. Bí mo bá ti jáde lọ sí ibi iṣẹ́ mi, mo padà wá sílé wa sinmi. Mi ò kí ń rin ìrìn àjò fún ìsinmi kankan.

Nígbà wo ni o kẹ́hìn rìn irìn àjò fún iṣẹ́ or rìn rìn àjò fún iṣẹ́? Mo sì rìn irìn àjò ní ọjọ́, ọjọ́ Friday fún iṣẹ́. Mo lọ fún iṣẹ́ kan tí ọ̀nà ẹ́ jìń díẹ̀

Irú kọ̀mpútà wo ni o ní? Mi ò ní kọ̀mpútà kankan, èyí tí mo ní ó ti bàjẹ́, mo dẹ̀ ti ta. So níìsínyi mi ò tí ì ní kọ̀mpútà kankan rárá. Mi ò ní kọ̀ǹpútà àti rárá, àti rárá.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Gbogbo ẹ̀kọ́ tí wón bá ń kọ́yàn náà ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mo fẹ́ràn Yorùbá, mo dẹ̀ fẹ́ràn, Physics náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi náà ni mo fẹ́ràn.

Ṣé o ti lọ sí òde rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí òde rí. Mo máa ń lọ sí òde dáadáa. Wọn kò n ṣe gbogbo ìgbà ni mo má n lọ sí òde. Mi ì kí ń lọ sí òde àríyá ṣùgbọ́n mo máa ń jáde láti lè lọ sí òde lọ ṣiṣẹ́. But kò n ṣe òde àríyá níbi tí wọ́n tí n ṣe patí.

Báwo ni ètò ìdárayá rẹ ti rí? Éh, ètò oríṣiríṣi ni mo ní tí ó jẹ́ ti ìdárayá bíi kí a máa wo àwọn eré orí ìtàgé ní orí television àbí kí a máa ṣe ẹ̀fẹ̀ láàrin ara wa.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan. Kò ṣe ní gbogbo ìgbà. Ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń ṣe yoga. Mi ò tí fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa. Mo sì ń kọ́ bí wón ṣe ń ṣe yoga ni. Mo máa tó mọ̀ láìpẹ́.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà dáadáa rí. Ó jẹ́ pé mi ò mọ ọ̀nà ibi tí ó yẹ kí n gba. Ṣùgbọ́n nígbà tí mo béèrè lọ́wọ́ àwọn tó wà lọ́nà àti àwọn aládùúgbò, wọ́n tọ́ mi sí ọ̀nà. Nítorí náà, ó dára tí ènìyàn bá ń lọ síbi kan tí ó bá mọ̀nà kò béèrè ibi tó ń lọ.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ẹ, ó ti ṣe díẹ̀ tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Kò sí àǹfààní púpọ̀ fún mi láti kọ́ iṣẹ́. Ṣùgbọ́n agbọ́gbọ́ àwọn tí mo ti kọ́, mo mọ̀ dáadáa. Mo lè ń lò ó.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ímélì rẹ, ímélì rẹ? Ehn, ètò àwọn ímélì mi ni bí a ti mo máa ń ṣe ni pé tí mo bá ti ní ẹni tí mo fẹ́ sẹ́ǹdì ímélì sí, màá gba ímélì addresi wọ́n, màá dẹ̀ sẹ́ǹdì nǹkan tí mo bá fẹ́ sẹ́ǹdì sí wọ́n.

Báwo ni o ṣe máa ń ṣí rí ìpèsè àwọn oun èlò? Ẹ̀, mo máa ń lọ sọ́jà lọ ra àwọn ìpèsè oun elo. Máa ń lọ síbi tí wọ́n ti ń ta àwọn ǹkan ìpèsè wọ̀nyí, a dẹ máa fi owó rà wọ́n, a gbé wọ́n, a gbé wọn wá sí ilé.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Tí mo bá ń dúró dè nǹkan àbí tí mo bá ń dúró d'èèyàn, mo máa ń kàwé àbí màá máa tẹ fóònù mi tàbí màá máa bá àwọn ènìyàn tó wà ní agbègbè sọ̀rọ̀ kí ń má bá máa dúró lásán.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àbí ìgbà aago mélòó ni o máa ń sùn? Mi ò ní àkókò tàbí ìgbà tí mo máa ń sùn, torun bá ti bẹ̀rẹ̀ sí ní kùn mí, mo máa lọ sùn àti pé mi ò kín ń ṣe ẹni tó máa ń pẹ́ sùn. Tí ilẹ̀ bá ti ṣú, mo n sùn nìyẹn.

Ṣé o máa ń gba àwọn ìmelì àìwúlò? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìmelì tí ò wúlò ni ó máa ń já sí inú ìmelì mi, tí mo dẹ̀ máa ń delete wọn torí pé kò ṣe nǹkan tí mo fẹ́, kò ṣe nǹkan tí mo béèrè fún ni mo máa ń rí.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Inú àpò mi àbí inú báàgì mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá ń jáde lọ. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀ fún ènìyàn tàbí kí ń fi pamọ́ síbí kan. Mo máa ń mú nǹkan mi dání jáde ni tí n bá ti ń jáde lọ.

Orin wo ni o fẹ́ràn jù? Ehn, mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ orin. Àwọn orin tó máa ń mú nú dun, orin tó máa ń mára yá, àwọn orin ẹlẹ́sìn kiriyó àti àwọn orin àsìkò tí ó máa ń mára yá.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mi ò kí ń lọ rí dókítà o. Mi ò mọ ọjọ́ tí mo ti ẹ lọ rí dókítà rí láti ìgbà tí wón ti bí mi. Mi ò kí ń ṣe àyẹ̀wò, mi ò kí ń lọ rí dókítà. Tí ara mi ò bá yá, màá lo òògùn tàbí màá lo àgbo. Mi ò ṣe ẹni tí ó máa ń jáde lọ gbogbo ìgbà lọ rí dókítà.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Mo láì kí àwọn orin tó máa ń wà lórí podcast, àwọn orin tó máa ń dùn dáadáa, mó dẹ̀ máa ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ orin láti orí podcast.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ní o kíì ní ìgbà tàbí àkókò tí mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi, gbogbo ìgbà ni mo máa ń yẹ ímélì mi wò ní ojoojúmọ́ nítorí pé mo máa ń retí àwọn nǹkan lórí ímélì ní gbogbo ìgbà.

Ṣé orí máa ń fọ́ ọ? Ọlọ́run máa ni jẹ́ kí a rógún ẹ̀fọ́rí, orí ò kí máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ṣe iṣẹ́ àìṣejù tí mi ò ní àsìkò láti sinmi rárá ni mo máa ń ní ẹ̀fọ́rí tàbí tí mo bá ní màléríà. Ṣùgbọ́n mi ò ṣe ẹni tí orí máa ń fọ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àá, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àlọ́ dáadáa. Mo sì máa ń gbọ́ àwọn àlọ́. Mo fẹ́ràn àwọn àlọ́ tó máa ń pani lẹ́rìn dáadáa. Ó dẹ máa ń dùn, nítorí pé àwọn àlọ́ wọ̀nyí ó máa ń jẹ́ àwọn nǹkan tí ó máa ń mú inú ènìyàn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Ẹn, tí mo bá fẹ́ sìn, mo máa ń fi aṣọ bo imú, bíi handkerchief àbí ọwọ́ kin fi bo imú mi kí sísín mi kó má ba taba àwọn tó wà ní ẹ̀gbẹ́ mi, àbí kó má ba taka kiri.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Kò sí oṣù kankan nínú ọdún tí ò ṣe pàtàkì fún mi nítorí iṣẹ́ tí mò ń ṣe, gbogbo oṣù nínú ọdún ni mo fẹ́ràn. Nítorí pé kò sí oṣù kan tí ò dára fún mi, gbogbo oṣù ló dára fún mi.

Ṣé ó dúró láì lo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Mi ò dúró fún ọjọ́ kan láì lo ẹ̀rọ ayára bí àṣá o. Ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayára bí àṣá torí pé mo fi máa ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì tó wà tí mo ní pamọ́ sórí cloud. Àwọn fáìlì tí mo ní tó ṣe kókó tọ́ dẹ̀ ṣe pàtàkì tí mi ò fẹ́ sọnù. Torí pé tó bá sọnù, màá le lọ sórí cloud lọ mú wọn again.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Ẹ́n, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ìgbàlódé ni mò ń lò. Mi ò kì í lo ti àwọn ti àtijọ́. Àwọn titun tí wọ́n ṣẹ̀ ń ṣe tí ó dẹ̀ dára, àwọn tí olómi tí wọ́n máa fi omi ṣẹ ni mò máa ń lò.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Ṣé tí tọrọ àforíjì lọ́wọ́ ènìyàn ni tàbí ní ọwọ́ Ọlọ́run? Tí ó bá jẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa ń gbàdúrà sí Ọlọ́run ni, a kúnlẹ̀ a dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n tí ó bá jẹ́ lọ́wọ́ ènìyàn, tí ènìyàn bá ṣẹ ènìyàn, ènìyàn lè rà á bí i ẹ̀bùn kí ènìyàn bá lọ sí ọ̀dọ̀ ẹ̀yẹn láti tọrọ àforíjì.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Mi ò kín ń ṣe ẹni tó máa ń ta ọjà, tí ó máa ń ra ọjà tuntun ní gbogbo ìgbà. Ọjọ́ tí mo báti ní owó tówo bá tìwà lọ́wọ́ mi ni mo máa ń lọ sọ́jà lọ rà ǹkan tí mo dẹ̀ máa ń ta àwọn ọjà mi.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni mọ máa ń rántí àlá mi, ṣùgbọ́n kòi ṣe gbogbo àlá tí mo bá lá ni mo máa ń rántí. Àwọn kan wà tí mi ò kí ń máa ń rántí. Tí mo bá ti jí báyẹn mii n kí ń rántí wọn. So nígbà mìí tí n bá ti jí, mi n ní tètè dìde lórí ibùsùn kí n lè rántí àwọn àlá mi.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí. Ehn, mi ò kín ń ṣe ẹni tó máa ń ṣòwò, mo máa ń ṣe iṣẹ́ ni. Mi ò kín ń ṣòwò, mi ò kín ń ṣe àwọn tí ó máa lọ ń rájà láti ibìkan sí ibìkan, kó máa gbé ọjà lọ sí ibìkan lọ ta ọjà. Mo máa ń ṣe iṣẹ́ fún àwọn ènìyàn ni mo dè máa ń gbowó.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Mo máa ń fi ago ọwọ́ ṣe iṣẹ́ ni. Mi ò kí ń wọ ago ọwọ́ ká fi máa jáde tàbí ká fi máa ṣe, eh, gai. Mo máa ń wọ ago ọwọ́ fi ṣiṣẹ́ ni. Mo fi máa ń wọ ago ṣe iṣẹ́

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mi ò kí ń pàrọ̀ ọkàn, mi kí ń pàrọ̀ ọkàn, mi ń ṣe ẹni tó máa ń pàrọ̀ ọkàn.

Ṣé o mọ bi a ti ń fọn? Hmm, mi ò mọ̀ bí a ti ń fọn. Mo sì ń gbèrò àti máa kọ́ bí a ti ń fọn ni. Ọlọ́run ràn mí lọ́wọ́ kí n lè mọ̀ bí a ti ń fọn.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ayélujára, emi ò mọ̀ àwọn òpó ayélujára tí ó wà o. Kò se nǹkan tí mo mọ̀, mi ò de lè sọ àwọn nǹkan tí mi ò bá mọ̀

Ṣé o máa ń wọ fìlà? Mi ò kí ń ṣe ẹni tí ó máa ń wọ fìlà. Fìlà ò bá mi lára mu, torí náà mi ò kí ń wọ fìlà. Tí mo bá wọ fìlà, mo máa ní ẹ̀fọ́rí, torí náà mi ò kí ń wọ fìlà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ẹyọ kan ṣó ti tò. Ìrọ̀rí ẹyọ kan ṣó péré ni mo ní, òun náà ni mo dé máa ń lò. Lóòó a ní bí méjì tàbí mẹ́ta lórí ibùsùn ṣùgbọ́n ẹyọ kan ni mo máa ń lò fún ara mi. Mi ò lò ju ẹyọ kan lọ, ìrọ̀rí kan ni mò ń lò.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù mi torí pé mo máa ń lò ó dáadáa. So, mo máa ń tan ìkíni lórí fóònù mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìràwọ̀ irawo irawo ohùn? Mi ò mọ nǹkan tí wọ́n ń pè ní ẹ̀rọ ìràwọ̀ irawo ohùn, mii kì í máa ń lo ẹ̀rọ ìràwọ̀ ohùn. Mi ò ní idea nǹkan tí wọ́n ń pè ní ẹ̀rọ ìràwọ̀ ohùn.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ẹ̀kó sí ìgbà tàbí àkókò kan tí mo máa ń wo ojú ìbòjú. Gbogbo ìgbà tí a-a-ẹ́ àyé bá ti wà àbí à ìgbà tí ó bá yẹ kí n wo ojú ìbòjú ni màá wo ojú ìbòjú.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́ àbí ṣe o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́. Mo máa ń fi wọ́n pamọ́ sórí ì mélì, sórí Íńtánẹ́ẹ̀tì, sórí kíláàdù tàbí sí inú ilé nínú yàrá ní abẹ́ báàgì mi.

Nígbà wo ni o kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Gbogbo ìgbà ni mo fi máa ń kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi láàrín àwọn ọ̀rẹ́ mi torípé iṣẹ́ tí mon ṣe gbà kí a ma kọ́ ǹkan tuntun torípé iṣẹ́ ìgbàlódé ni ó dẹ̀ jẹ́ kí èèyàn máa tẹ̀síwájú síi nínú iṣẹ́ tí ó bá ń ṣe.

Ṣe o jẹ eniyan to má n ṣe eto nkan? Bẹẹni mo jẹ eniyan to má n ṣe eto dáadáa. Mo mọ bi a ti n ṣe eto, eto iwe, eto ẹkọ, eto ounjẹ, ọ̀pọ̀lọpọ̀ eto ni mo mọ bi a ṣe, bi a ṣe n ṣe daradara.

Ṣé o máa ń jẹ goọ̀mù? Mi ò kí ń jẹ gúọ̀mù bí àwọn tó máa ń jẹ gúọ̀mù ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí ẹnu mi ò bá dá, tí mo fẹ́ jẹ́ kí i ní òórùn tó dá tí kò ma jáde láti ẹnu mi, mo lè jẹ gúọ̀mù.

Ṣé o fẹ́ràn rírin àtẹ̀gùn? Mi ò fẹ́ràn ká máa gun àtẹ̀gùn púpọ̀, nítorí pé tí mo bá gun àtẹ̀gùn jù, ó máa ń jẹ́ kí ẹsẹ̀ ro mí, so mi ò fẹ́ràn kí máa gun àtẹ̀gùn ara àti rara.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mi ò kí ń mu coffee lẹ́nu iṣẹ́. Nítorí pé iṣẹ́ mi o n ṣe iṣẹ́ akọ̀wé, mi ò kí ń jókòó sí ojú kan. Mi ò kí ń mu coffee ní ẹnu iṣẹ́. Iṣẹ́ mi i ṣe kí a dúró àbí kí a wà ní ìta gbangba ni iṣẹ́ mi. Mi ò kí ń mu coffee.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ë, gbogbo oúnjẹ àkàrà tí a máa ń sè ní ilẹ̀ Yorùbá ni mo fẹ́ràn jù, àti èyí tí a fi ìṣù ṣe àti èyí tí a fi ẹ̀wà ṣe, gbogbo rẹ̀ náà ni mo fẹ́ràn.

Ìrú etígbọ̀ wo ni o máa ń lò? Kò sí ìrú etígbọ̀ tí mi ò kí ń lò. Gbogbo àwọn etígbọ̀ tí ó bá ti dára tí ó de se lò ni mo máa ń lò. Nítorí náà, gbogbo wọn ni mò ń lò.

Nígbà wo ni o máà ń fà? Gbogbo àsìkò tó bá ti yẹ kí èèyàn fà ni mo máa ń fà. Mi ò ní ìgbà kan tàbí àkókò kan tí mo yà sọ́tọ̀. Gbogbo àsìkò tó bá ti yẹ, tó bá ti wà ni mo máa ń fà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Kò sí àwọ̀ tí mi ò fẹ́ràn jù, àti dúdú, àti pupa, àti funfun. Gbogbo àwọ̀ ni mo fẹ́ràn torí pé kò ṣe èmi ni mo dá àwọ̀, Ọlọ́run ló dá àwọ̀. Gbogbo àwọ̀ ló lè dára. Àwọn tí ó bá ti ń tọ́jú àwọ̀ wọn, gbogbo wọn ló máa ń dára.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Mo máa ń pàdé àfojúsùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń pàdé irú nkán bẹ́ẹ̀ yẹn.